Ilé ìṣẹ̀mbáyé pé oríṣiríṣi, ìgbà tó bá jẹ́ ibi àdúrà, ilé ìṣẹ̀mbáyé mo níìfẹ́ à ti lọ sí ilé ìṣẹ̀mbáyé. Bí bá sì jẹ́ ibi tí ọba wà, mo nífẹ́ à ti lọ síbẹ̀, láti rí ohun tuntun, láti gbọ́ ohun tuntun nípa àwọn baba ńlá wa. Mo níìfẹ́ láti máa lọ síbẹ̀. Oṣhi wo mi kí n lọ síbẹ̀ lẹ́ẹ̀kan, láárín ọdún tàbí lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ni.

Orin tí mo fẹ́ràn jù ní orin tàkasúfèé. Bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ sí orin tàkasúfèé, mo nífẹ̀ẹ́ sí orin, orin fújì, mo sì nífẹ̀ẹ́ sí orin ẹ̀mí. Orin ẹ̀mí máa ń fún mi ní ọkàn láti ọkàn ìṣípayá láti gbàdúrà. Bẹ́ẹ̀ni.

Èmi ò ṣíṣẹ́ oṣù o. Iṣẹ́ ara mi ni mò ń ṣe. O si wù mí láti ní dàgbà sókè jù bí mo se wà lọ. Kí owó tí mò ń rí kò lè tó mi ná, kò lè tó bọ́ ẹbí, ará ọ̀rẹ́ àti ará mi gan pàápàá. Owó tí mò ń rí o ti tó mi, bẹ́ẹ̀ni.

Àwọn alábàáṣiṣẹ́ mi wọ́n jẹ́ àwọn tí mo nífẹsí púpọ̀ nítorí ìṣọ̀kan tó wà láàrin wa. Ìṣọ̀kan yìí jẹ́ ohun tí ó má ń jẹ́ kí ìṣe wa kó yá, ó sì má ń jẹ́ kí ìlọsíwájú kó dé bá iṣẹ́ wa. Ìbáṣepọ̀ mi pẹ̀lú wọn ó dán, ó dán mọ́ranmọ́ran toripé ifẹ́ là fi gbọ́dọ̀ ṣiṣẹ́ náà, kò lè bọ́ ká lè rí àyípadà dáadáa kí ilọ síwájú kó sì lè bà.

Mo ṣètò agogo ìjí mi sí aago márùn-ún àbọ̀ àárọ̀ torí mo máa ń sùn ní ago méjìlá òru, kí n lè ní àǹfààní ní wonba ṣókí láti sinmi àti láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ òwúrọ̀ mi. Àárọ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ ni, ago márùn-ún àbọ̀ àárọ̀ ni mo máa ń jí.

Rárá o, èmi nìkan ni mo máa ń dá jẹ oúnjẹ ọ̀sán o. Èmi àti àwọn oníbàárà mi á kì í fi gbogbo ara wà papọ̀ nígbà gbogbo. Fún dé èyí èmi nìkan ni mo máa ń dá jẹ oúnjẹ ọ̀sán, àti pé oúnjẹ ọ̀sán mi kò yìí pọ̀ àti pín fún ẹlòmíí. Ó ma ń ṣe mí bákan bákan.

N, mo ma n jẹ oúnjẹ tó kù ní wọ̀ǹba ìgbà tí ó bá ti dọ̀tí, tí dọ̀tí ó gbọ̀n si tàbí tí ọwọ́ eṣinṣin ò tí ì tẹnu bọ̀. Mo ma n jẹ oúnjẹ tó kù. Oúnjẹ tó kù, ó dá keeyan jẹ oúnjẹ tó kù kí ó ma bà ṣòfò dànù. Bẹ́ẹ̀ni.

N tí mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀ ni pé, lẹ́yìn ìgbà tí mo bá ti ṣiṣẹ́ láti àárọ̀ títí di bí ọwọ́ aago márùn ún rọlẹ̀, mọ́ máa ń sinmi. Lẹ́yìn ìgbà tí mọ́ bá sinmi, máa lọ wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, èmi ó ka ìwé ìròyìn. Tí mo bá ti ka ìwé ìròyìn, máa jẹun. Máa fi ẹ̀gbẹ́ lélẹ̀ fún bí ìṣẹ́jú bí ọgbọ̀n. Lẹ́yìn ìgbà náà, màá wá dìde padà láti ṣe eré ìdárayá fún bí ìṣẹ́jú bí i mẹ́ẹ̀ẹ́dógún. Lẹ́yìn ìgbà náà, wọ́n wá sinmi padà.

Bẹ́ẹ̀ni, àdéhùn sé kòkò nínú ìgbésè ayé ẹ̀dá. Tí o bá mọ̀ pé o lè ṣe, má ṣe àdéhùn rẹ. Tí o bá mọ̀ pé agbára ẹ́ o lè ká, má ṣe àdéhùn rẹ. Fún di eyìí, mo máà ń ka àwọn àdéhùn dáadáa, mii sì yẹ àdéhùn. Bẹ́ẹ̀ni.

Mo má ń ṣe irun mi, mo má ń gé, mo má ń gé ní apá méjèjì, apá méjèjì má ń lọ́lẹ̀ àti bí ọwọ́ ẹ̀yìn, ó má ń lọ́lẹ̀, àrin wa má ń kún dáadáa tí ó ga sókè, bó ṣe má ń ṣe irun mi nù, bó ṣe má ń wúmi nù, tó sì má ń jẹ kí n dùn lọ́kùnrin, bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára. Ìpara jẹ́ ohun tó máa ń mú kí ara dán, ó sì máa ń jẹ́ kí ara jìnnà fún ìjàkalé àrùn àti kòkòrò tí màá ń bára jẹ́. Mo ma ń lo ìpara. Ìpara mi sì pé oríṣiríṣi. Ìpara tí má ń jẹ́ kí n pupa síi. Ìpara tí má ń jẹ́ kí n dán síi àti èyí tí má ń lé kòkòrò jìnnà sí ara. Mo ma ń lo ìpara.

Mo rántí ìgbà kékeré mi, hhn, ohun tí mo rántí ní ìgbà kékeré mi, mo máa ń lọ sí odò lọ pé ẹja lásìkò ẹ̀rùn. A máa ń gbọ́n omi, omi tó bá ti dàrúgùn ta mọ̀ pé ẹja wà nínú rẹ̀, a mọ̀ ń gbọ́n dànù. A wà mọ̀, a wà mọ̀ kó àwọn ẹja tó bá wà níbẹ̀. Eré yìí a mọ̀ dùn púpọ̀ púpọ̀ tó sì máa ń jẹ́ kí n rántí ìgbà tí mo kéré torí ẹja náà a mọ̀ dùn ta bá ti yán jẹ.

Bẹ́ẹ̀ni, yo wù mí kí n jókòó sí etí fèrèsé ọkọ̀ ojú òfuurufú, ṣùgbọ́n èmi ò tí ì ní àǹfàní à ti wà nínú ọkọ̀ náà rí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń wò lórí àwọn ẹ̀rọ ayélujára, èé o máa ń wù mí kí n jókòó sí etí ọkọ̀ ojú òfuurufú kí n lè máa wo bí gbogbo kan ṣe rí nísàlẹ̀ àti bí ayé ṣe rí, ó máa ń wù mí.

Mo máa ń fọ ọkọ̀ mi nígbà tí ó bá dọ̀tí àbí tí mo bá rí pé idọ̀tí ti yí ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ mẹ́ta mẹ́ta tí mo bá rí pé ó ti dọ̀tí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ń nu.

Mo máa ń gba àwọn ìmeeli àìwúlò dáadáa. Ṣugbọn igbà tí mo bá ṣì ti gbàá, mo máa ń delete rẹ̀ tí ń yọ dánù kúrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Kàn ma ba je o máa ṣe iṣẹ́ èyí tí ó máa jẹ́ kó mú gbígbóná, kó má ba à máa gbóná.

Mo ń lọ sí ọjà ní ọ̀sẹ̀ yìí tí a lọ kọjá yìí. Ìgbà kúgbà ni mo máa ń lọ sí ọjà láti lọ ra ẹ̀ròn ja tí mo fi ń ṣe iṣẹ́ àti oúnjẹ. Mo má, mo máa ń lọ sí ọjà nígbà kigbà láti lọ ra oríṣiríṣi nǹkan.

Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo máa ń ṣiṣẹ́ láti ilé, láti inú ilé mi torí ó máa ń fi mí ní fọkànbalẹ̀ dáadáa ju iṣẹ́ ìta gbangba lọ. Áti pé kí ń jẹ́ kí ń má sáré kìtìkìtì káàkiri láti palẹ̀ mọ́ tàbí láti tètè lọ sí ibi iṣẹ́ tàbí láti tètè jáde kúrò ní ilé tàbí láti tètè padà wọ ilé lọ.

Èmi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n onílé mi ní ẹranko ọ̀sìn tí mo máa ń fún ní óúnjẹ tí mo sì máa ń bá ṣeré dáadáa nígbà kúgbà, tó sì ti mọ ojú mi, tó máa ń wá mi tí kò bá rí mi. Tó bá sì ti rí mi, ó máa ń yọ̀ mọ́ mi gidi gan. Bẹ́ẹ̀ni, mi ò ní ẹranko ọ̀sìn.

Mi ò tíì lé ẹnì kànkàn kúrò ní iṣẹ́ mi rí, nítorí gbògbò àwọn tí mo ti bá dọ̀ọ̀wò pọ̀ ni wọ́n ní akíkànjú, tọ sí máa nífẹ̀ẹ́ láti ṣe iṣẹ́ àṣekára, nítorí iṣẹ́ tí mò ń ṣe kì í ṣe iṣẹ́ ọ̀lẹ, ó sì jẹ́ iṣẹ́ tí ó dára púpọ̀. Ṣọ, mi ò tíì lé ẹyàn kànkàn kúrò ní ẹnu iṣẹ́ mi rí.

Èso tí mo fẹ́ràn jẹ púpọ̀ ni ọ̀gẹ̀dẹ̀. Mọ fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gidi gan nítorí pé ó ma ń múnú mi dùn nígbàkigbà tí mo bá ń jẹ ẹ́. Mo sì fẹ́ràn èso ọ̀pọ̀n èèbó tí a mọ̀ sí pé pineapple. Mo nífẹsí wọn jùlọ gidi gan.

Èmi ò ní ìgbàgbọ́ kan tó jìnlẹ̀ lọ títí. Ìgbàgbọ́ yìí tí mo gbàgbọ́ ni pé Ọlọ́run wà, Ọlọ́run sì dára. Ọlọ́run ò fẹ́ ẹni tó ń parọ́, bẹ́ẹ̀ sì ni kò fẹ́ alágbèrè, bẹ́ẹ̀ sì ni kò fẹ́ ẹni tó ń jalè. Ìwà dáadáa ṣe kókó láàárín ènìyàn. Bẹ́ẹ̀ni, mi ò nífẹ̀ẹ́, èmi ò gba ṣe, mi ò ní àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́.

Àwòrán ilẹ̀ jẹ́ ohun tí mo nífẹe sí láti mọ̀ bí wọ́n ṣe ń ka, ṣùgbọ́n èmi ò tíì ní àǹfàní àtìkọ. Ṣùgbọ́n tí mo bá rí àǹfààní àtìkọ, èmi ó kọ́ ọ́, tí sì mọ ka. Mi ò mọ bí won ti ń ka, mi ò mọ̀ rárá.

Data yìí tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ṣẹ́pọ̀ tó bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gig nígbà mí, a sì mọ ju bẹ́ẹ̀ lọ nígbà mí. Ìgbà mí máa ma lò tó bí ọgbọ̀n sí ogójì. Ọ́ máa ń ní ṣe pẹ̀lú ohun tí mo ṣe lọ́sẹ̀ kọ̀ọ̀kan àti bí mo ṣe lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó àti bí mo ṣe lo ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì tó nígbà mi.

Mi ò ní àwòrán lára, ṣùgbọ́n tí mo bá ní àǹfààní àti ya àwòrán sí ara, ó wù mi kí n yàá. Owó tí wọ́n ń pèé ó ti pọ̀ jù ni ò jẹ́ kí n tíì ni, àti pé mi ò tí ì ní ààyè tàbí àǹfààní àti níi sára. Ẹ̀kọ̀kan tí mo bá rí àwọn tó ní ìsara, kò máa ń wú mi púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, ẹyin máa ń fọ́. Eyín jẹ́ ǹkan ẹlẹgẹ́ tó jẹ́ pé tó bá ti fi lè jábọ́, ó ma fọ́ tí ó sì ṣe kó. Eyín jẹ́ ohun tó jẹ́ ẹlẹgẹ́ gan gidi gan, tó jẹ́ pé a gbọdọ̀ máa gbé gẹ́gẹ́, tí a sì gbọdọ̀ jẹ́ kó gbá ǹkan tàbí kí ǹkan gbá tàbí kó yo jábọ́ ní ọwọ́ wa.

Lójojúmọ́ mo máa ń ṣiṣẹ́ tó wákàtí méjìlá tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó níṣe pẹ̀lú bí iná bá ṣe wà sí ni mo ṣe máa fi ń ṣiṣẹ́. Ìgbà mi mọ́ lè máa ṣiṣẹ́ ní orí maṣíìnì, ìgbà mi mọ́ lè ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ó níṣe pẹ̀lú bí ojú ọjọ́ bá ṣe rí tàbí bí ara mi ṣe ṣiṣẹ́ sí.

Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, bóyá níbi iṣẹ́ tàbí láwùjọ èrò tó ti pọ̀. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níbẹ̀ kí wọ́n lè gbọ́ ohun tí mò ń sọ àti kí ohùn mi kó lè jákè dáadáa. Fún ìdí èyi, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa.

Ní òwúrọ̀, mo máa ń jẹ èso, mo máa ń mu omi, mo máa ń jẹ oúnjẹ tí kò wúwo jù fún ara. Ní òwúrọ̀ mo máa ń jẹ bíi búrẹ́dì àti ẹyin. Ní òwúrọ̀ mo máa ń jẹ èso bíi ọsàn, ọ̀gẹ̀dẹ̀, mo sì máa ń mu omi. Mo máa ń jẹ rice àti dòdò.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ìdákẹ́jẹ́jẹ́. Mi ò kì ń pariwo mọ́ wọn. Mo máa ń tù wọ́n, mo máa ń fi ọ̀rọ̀ dúndùn, mo máa ń fi ń kẹ́ wọn. Mo máa ń ṣàdúrà fún wọn kán lè bá mi ra ọjà mi, kán le ṣiṣẹ́ lọ́wọ́ mi. Kò dáa ká máa fi ìjà ta ọjà. Fún dí èyi mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa.

Ìgbádùn mi jẹ́ oúnjẹ tó dára fún ara, mímu tó dára fún ara, oorun sísun lásíkò àti jíjí lásíkò. Ìgbádùn mi jẹ́ kí n ra aṣọ tó dára sí ara mi, kí n lọ síbi tó wùmí, kí n wà pẹ̀lú àwọn tí mo nífẹ̀ẹ́ sí, kí ọkàn mi sì balẹ̀, kí n má jẹ gbèsè, kí n sì rí owó, kí owó wà lọ́wọ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ rìn àtẹgùn nítorí pé àsìkò náà jẹ́ àsìkò tí afẹ́fẹ́ máa ń fẹ́ sí ọ̀pọ̀lọ́ tó sì máa ń múni ronú níwon ba láti kó ìrònú kúrò lọ́kan àti láti fi ọkàn sí ipò tí kò fi ní ronú jù bẹ́ẹ̀ni.

Ọ̀nà oríṣìíríṣìí ni mo máa ń gbà láti fi yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi bí i kí n ṣe sáfìsì rẹ̀, kí n nu ìdọ̀tí ara rẹ́ kúrò, kí n sì mú lọ sí ibi tí wọ́n ti ń tún ẹ̀rọ ayárabíàrà ṣe láti fún un ní ìmójútó tó péye.

Àwọn ojú òpó ayélujára wọ́ ni o wà? Mo wà ní òpó ayélujára Glo àti Airtel. Nítorí pé lórí Glo mo máa ń rí data tó dáa jùlọ mo sì máa ń rí nẹ́tíwọ̀kì tó dáa dáa dáa lò.

Gbogbo ìgbà tí mo bá ti lọ sí abà wà ní mo máa ń gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tó máa ń kó ẹrù láti inú abà lọ sí ìgboro tàbí láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kan. Ọkọ yii sini owo rẹ kii pọ, kin gba taba fẹ wọ inu aba lọ tabi ta fẹ jade sinu igboro. Ìdí rẹ̀ tí mo fi máa ń gun ọkọ̀ akẹ́rù, ọkọ̀ akẹ́rù.

Ìgbàkígbà tí mo bá sín gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí nígbà míhìn mo máa ń sọ pé àlẹ̀ hámdúlìlaà. Ìgbà míì sí nìí tí mo bá sín, mo máa sọ pé yé orí mi ò, bóyá sísín náà gba omi lójú mi gan an. A sọ pé yéè orí mi ò. Sísín jẹ́ ohun tó máa ń ṣe èèyàn, bóyá tí ìdọ̀tí bá kó sí inú imú èèyàn tàbí èèyàn fẹ́ ní bíi àárẹ̀, bí ibà. Sísín máa ń ṣe èèyàn tó sì máa ń fún èèyàn ní ẹ̀fọ́rí gidi gan. Sísín jẹ́ ohun tí a máa ń lóògùn sí kó tó lọ nígbà míhìn. Ìgbà míhìn èèyàn sì máa ń sín lásán, bóyá ìdọ̀tí kó sínú agbárí èèyàn ni, èèyàn ó sín jáde. Sísín tí ẹni kan bá sín lẹ́gbẹ̀ẹ́ èèyàn, a máa ń sọ fún pé kó pẹ̀lẹ́ tàbí Olúwa ó bùkun, a máa ń sọ bá hun. Ìgbà míhìn tí èèyàn bá sín lẹ́gbẹ̀ẹ́ wa, a máa sọ pé irúu sísín agọ̀ wo nùhun, bóyá kò sín lọ́nà tó mú ọpọlọ lọ́wọ́. Àá sọ pé irúu sísín agọ̀ wó nùhun. Ìgbà míì sì re, sísín máa ń jẹ́ hin téyàn máa ń wò, tí wọ́ń ń fi ojú òmugọ̀ wòòyàn, bóyá ó ní ọ̀nà tóo gbà sín, tí kòbó, tí kòbá òfin ètò mu. Irú nísinhín tí èèyàn bá fẹ́ sín, ó gbọdọ̀ fi bí aṣọ pélébé bo imú tàbí kó kọjú sí ẹ̀yìn kúrò níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá wà. Torí sísín ńgbà mí èèyàn máa ń fọn ikunmú jáde kó má ba à ta sí àwọn tí ó wà ní àyíká tàbí àwọn tó sún mọ́ háń yàn tí èèyàn ń bá sọ̀rọ̀. Èèyàn ó kọjú sẹ́yìn sín tàbí kó dóríkodo sín tàbí kọ́ọ fi ọwọ́ kọ́ọ fi bo ẹnu mọ́ imú kí èèyàn tó sín. Sísín jẹ́ ohun tó máa ń tú èèyàn lára nígbà tí èèyàn bá sín tán. Ohun tó le tí àsínjù bá ti pọ̀jù, ó ṣe kókó kí èèyàn tètè wá òògùn lò si kó má ba lọ di àìsàn tí ó máa lágbára jù. Sísín jẹ́ hin tí ó dáa kí èèyàn máa sín lẹ́ẹ̀kọ̀kan kí èèyàn fi lè yọ ìdọ̀tí tó bá ti di imú èèyàn, kí èèyàn fi lè yọ́ kúrò kí ara lè fi tú èèyàn dáadáa.

Ohun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀. Bí mi ṣe wà yìí, aránṣọ lẹ mi. Mo máa ń rán aṣọ lóríṣiríṣi. Ó sì wù mí kí n kọ́ iṣẹ́ kun iṣẹ́. Nítorí pé iṣẹ́ kíkọ́ kun iṣẹ́, ó máa ń mú ìdàgbà bá iṣẹ́ ni. Ó sì máa ń jẹ́ kí iṣẹ́ ẹni kó dára wò lójú. Ó sì máa ń jẹ́ kí iṣẹ́ ẹni kó tètè pe owó fún ni. Tí èèyàn bá kọ́ iṣẹ́ kun iṣẹ́. Ó wù mí kí n mọ àwọn aṣọ obìnrin ran lóríṣiríṣi. Mo ti mọ aṣọ ọkùnrin rán níwọ̀nba. Ó sì tún wù mí kí n tún mọ aṣọ ọkùnrin rán sì. Kí n kọ́ iṣẹ́ kun iṣẹ́ mi. Irú àwọn ọmọ lẹ́yìn mi nísìnyí tí a jọ kọ́ṣẹ́ níbí kan náà, mo máa ń sọ fún wọn kí wọ́n kọ iṣẹ́ tuntun kun iṣẹ́. Ó wù mí kí n mọ bí wọ́n ṣe ń rán aṣọ suit àti àwọn ṣòkòtò rẹ̀. Ó wù mí kí n mọ àwọn fìlà tuntun, àwọn oríṣiríṣi fìlà. Bí fìlà face cap tàbí fìlà panama kí n mọ rán. Kí gbogbo iṣẹ́ mi kó lè dúró sójú kan. Kí owó gidi lè máa wọlé àti kí ìdàgbàsókè kó lè bá iṣẹ́ mi. Iṣẹ́ tuntun tí ó tún, tí ó tún wù mí kí n kọ mọ́ iṣẹ́ mi ni bí wọ́n ṣe ń ṣe àwọn báágì tàbí belt tàbí àti tie. Kí n mọ gbogbo ẹ ṣe. Kí n máa rán jíǹsì tà. Àwọn jíǹsì tí èèyàn lè wọ̀ sórí àwọn aṣọ ìgbàlódé. Tí eyan ò fi dàbí tàkasúfẹ̀ẹ́, olórin tàkasúfẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni, ó wù mí kí n kọ. Mo sì tún máa ń gba àwọn ọmọ lẹ́yìn mi níyànjú, wípé kí èèyàn kọ́ iṣẹ́ tuntun, mọ́ iṣẹ́ rẹ̀ ó dá púpọ̀. Ó máa ń jẹ́ kí iṣẹ́ èèyàn kó tètè gbòòrò si. Kí ọ̀nà kó tètè là fún eyan. Àti pé ẹnikẹ́ni ò lè mọ iṣẹ́ tán. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dára kí èèyàn tún iṣẹ́ tuntun kọ, mọ́ iṣẹ́ tó bá ń ṣe.

Tábìlì iṣẹ́ mi, ó fẹ̀, ó sì dúró dáadáa jẹ. Ó gba oríṣìí aṣọ, èyí ká aṣọ tí mo bá fẹ́ gé bó tilẹ̀ wù kó fẹ̀ tó, ó gba dáadáa. Nítorí pé tábìlì iṣẹ́ mi, mo máa ń fi gé aṣọ ni torí aránsọ lè mi. Lórí tábìlì iṣẹ́ mi, mo ní rúlà níbẹ̀, èyí tí mo máa ń fi won àwọn aṣọ. Mo ní okùn tí a má a fi won aṣọ, èyí tí wọ́n kọ nọ́mbà lóríṣìíríṣìí sí. Bẹ́ẹ̀ sì ni mo ní tábúlẹ́ẹ̀tì èyí tí a má a fi ń wo oríṣìí aṣọ tí a bá fẹ́ ran tàbí èyí tí a bá fẹ́ gba jáde, ó wà níbẹ̀. Lórí tábìlì iṣẹ́ mi, mo ní gègé àti ìwé mi, èyí tí mo máa fi ń kọ measurement èyí tí mo bá wọ̀n sílẹ̀. Lórí tábìlì iṣẹ́ mi, mo ní lọ́kà sí abẹ́ rẹ̀ èyí tí mo máa ń kó àwọn èlò ìgéẹ́ṣọ tàbí ìránṣọ sí. Tábìlì iṣẹ́ mi wà fún ohun pàtàkì, èyí tí mo máa ń lò fún isẹ́. Tábìlì iṣẹ́ mi ó wà lára ohun èlò mi láti fi gbé aṣọ èyí tó bá dá jáde torí láìsí tábìlì fún mi, mi ò ní le ṣiṣẹ́.

Èmi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran. Ẹni tó jẹ ẹran ni èmi, nítorí mo nífẹ̀ẹ́ sí ẹran púpọ̀. Ẹran jíjẹ jẹ́ ohun tó máa ń ṣe ara lóore. Nínú oúnjẹ sì ni, tí kò bá ti sí ẹran níbẹ̀, èmi ò ní le jẹ. Ẹran jẹ́ ohun pàtàkì láàárín oúnjẹ, tó sì máa ń fún ni ní protein, èyí tó máa ń dára fún ara àti okun ara. Ẹran jíjẹ jẹ́ ohun pàtàkì láàárín àwa èèyàn. Tí kò bá sí ẹran nínú oúnjẹ wa, a ò kí n lè jẹ. Ẹran jíjẹ dára gan. Ìgbà mí, màá máa n sọ fún àwọn èèyàn mi wípé kí wọ́n pa ẹran, kan lè máa rí ẹran jẹ tàbí kí ẹran kó wà lára ohun ọ̀sìn wọn. Kí wọ́n lè fi máa rí ẹran jẹ lákòókò àti nígbà gbogbo. Tí wọ́n baá sì ní ẹran, wọ́n lè ra ẹran sí orí oúnjẹ wọn tàbí kí wọ́n ra ẹran lọ́jà kan ṣe fúnra wọn, kan lè máa rí ẹran jẹ. Ẹran dára púpọ̀ ó sì dára lórí oúnjẹ.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí ó máa ń mú mi dùn ún púpọ̀ púpọ̀. Níwọ́n gbà èrè, níwọ̀n bá ìgbà tí mo bá ti rí owó rà, ohun ọ̀ṣọ́ mi sì wà lára àwọn nǹkan tó wọ́n jù lára nǹkan tí mo ń lò. Bí i ẹ̀gbà ọrùn, ago ọwọ́, bàtà, aṣọ tó fine tó sì wúye láwùjọ, bí i fìlà, bí i òǹkà ọwọ́, bí i ẹ̀gbà ọrùn tàbí bí i yẹtí etí. Ó jẹ́ nǹkan tí ó máa ń wù mí láti lò jù nítorí pé a máa ń mú mi dùn wò lọ́kùnrin. Mo sì máa ń rán àwọn èèyàn kí wọ́n bá mi ra ohun ọ̀ṣọ́ mi. Ohun ọ̀ṣọ́ mi ń bọ̀ láti ọjà, àwọn ọjà ńlá ńlá kí wọ́n bá mi ra bọ̀. Owó kékeré kọ́ ni mo máa fi ṣe ohun ọ̀ṣọ́. Mo máa ń fi owó ńlá ra— mo lè fi owó ńlá ra ohun ọ̀ṣọ́ ọwọ́ nìkan. Mo sì lè fi owó ńlá ra ohun ọ̀ṣọ́ etí nìkan. Èmi fẹ́ràn ohun ọ̀ṣọ́ púpọ̀ púpọ̀ nítorí pé ó wà lára ohun tí mo máa ń wọ̀ jáde àti inú ilé o àti òde o ni mo fi máa ń wọ ohun ọ̀ṣọ́ mi. Ohun ọ̀ṣọ́ wà lára nǹkan tó máa ń mú mí dùn nígbà kúgbà tí mo bá wọ̀, tí mi sì fẹ́ kí ara mi wà lásán láì jẹ́ pé báyìí mo wọ ohun ọ̀ṣọ́. Ìgbà mí, ohun ọ̀ṣọ́ mi wà lára àwọn nǹkan tí mo máa ń tà nígbà tí ó bá ti sí owó lọ́wọ́ mi nítorí pé mo ní tó pọ̀. Ìgbà tí owó bá sì wà lọ́wọ́ mi, ohun ọ̀ṣọ́ ni mo máa ń sábà fi owó mi rà jù láti fi owó mi pamọ́. Ìgbà mi tí kò bá sí owó, ohun ọ̀ṣọ́ yìí ni màá mú tí màá tà díẹ̀ níbẹ̀ tí emí náa ó sì fi lè ní owó díẹ̀ lọ́wọ́. Ohun ọ̀ṣọ́ dára nínú nǹkan tí mo máa ń lò tó sì máa ń mú mí dùn dáadáa.

Ọwọ́ fífọ̀ mi ò ló ń kà. Ìgbà kigbà tí mo bá rí pé ọwọ́ mi dọ̀tí, èmi máa ń fọ ọwọ́ mi. Bóyá mo lọ ṣe ìgbọ̀nsẹ̀ ni o tàbí mo lọ tọ̀, bóyá mo sín ni o tàbí mo jẹun tàbí mo fọwọ́ gbé nǹkan tí mo mọ̀ pe oó dọ̀tí, gbogbo ìgbà náà ni mo máa ń lọ fọ ọwọ́. Nítorí tí ọwọ́ bá dọ̀tí tí a bá fi nu imú tàbí a fi nu ojú o le mú kí àrùn kó gba bẹ̀ wọlé sí eeyàn lára. Bóyá ọwọ́ wa dọ̀tí à wa fi mú oúnjẹ o le jẹ́ kí àrùn kó gba bẹ̀ wọlé sí eeyàn lára. Tí a bá fi ọwọ́ gbé nǹkan tó dọ̀tí, tí a bá fi mú aṣọ tó mọ́ o le jẹ́ kí aṣọ náà kó dọ̀tí. Tí a bá fi ọwọ́ tó dọ̀tí tí a bá ti bọ ẹnu o le jẹ́ kí àrùn kó gba bẹ̀ wọlé. A lè fi ọwọ́ dídọ̀tí yí eeyàn lára, ẹni náà yóò bínú. Fún dí èyí, ìgbà kugbà tí mo bá rí pé mò fi ọwọ́ gbé nǹkan tó dọ̀tí ni mo máa ń fọ ọwọ́. Ọwọ́ fífọ̀ jẹ́ ohun tó dára jù lọ ní gbogbo ìgbà nítorí pé ìmọ́tótó òun ló jọba jù. Tí a bá lè pa ìmọ́tótó àrùn yóò diń kú. Kò sí ní sí àrùn kan tí ó mọ̀ jàkálẹ̀ nítorí pé ọwọ́ dídọ̀tí wà lára àwọn nǹkan tó ń fa jàkálẹ̀ àrùn jù ní òde táa wà níìsí yìí. Fún dí èyí ó dáa ká ma fi omi àti ọṣẹ fọ ọwọ́ wa dáadáa. Pàápàá jùlọ mo máa ń sọ fún àwọn ta jọ wa pọ̀ wípé gbogbo ìgbà tí wọ́n bá ń fi ọwọ́ wọn ṣe ohun ìdọ̀tí tàbí ohun ẹ̀gbin ohun tó dára jù lọ láti máa fi fọ ọwọ́ wọn òun ni ọṣẹ àti omi. Èyí máa ń mú kí ìmọ́tótó kó gbilẹ̀ lára, sì jẹ́ kí ara ó tetẹ̀ gba ẹ̀gbin.

Àkókò ọdún ọ̀tọ̀ méjì ni mo fẹ́ràn jù. Àkókò ọdún Kérésìmesì, èyí ìgbà tí a bí Jésù. Èmi máa nífẹ̀ẹ́ sí ìgbà náà nítorí pé ìgbà náà ni gbogbo ayé máa rọ́ kẹ̀kẹ́ tí inú gbogbo ìlú ó sì máa dùn. Tí o àti Mùsùlùmí àti ẹlẹ́sìn Krìstẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé tí gbogbo wọn ó ṣe parapọ̀ láti ṣe ọdún ìparí ọdún tí gbogbo ìlú ó sì máa dùn. Ìlú a máa dùn, gbogbo àwọn tán yin banga, gbogbo ẹ́ ni wọn o yin. Àṣìkò yìí iṣẹ́ a máa ya, orí máa ń wú, ìlú máa ń dùn yàtọ̀ ní àsìkò yìí. Kódà ẹni tí ẹbí ń pa gan an kò ní mọ̀ pé ẹbí ń pa o. A máa n-- a máa múnú mi dùn jù lọ. Àṣìkò tí mo tún fẹ́ràn jù ni àsìkò tí a bá ń ṣe ọdún awẹ. Bóyá ẹ ṣẹ̀ gba awẹ Ramadan tán. Àṣìkò yìí inú mi a máa dùn nítorí awẹ ti kúrò n le ebí òní panú mọ́. Mo sì tún nífẹ̀ẹ́ sí àsìkò ọdún iléyá. Ọdún iléyá jẹ́ ọdún kan gbòógì nínú ẹ̀sìn Islam. Ó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ti lọ síí tọ́n lọ-- ton ti kúrò nílé, tọ́n lọ ṣiṣẹ́ ní ìlú mi orílẹ̀ èdè mi, àsìkò yìí ni gbogbo wọn máa ń wálé láparapọ̀ tí gbogbo wa o sì ríra wa láti ojo pípẹ́. Àṣìkò yìí a máa múnú mi dùn torí àwọn tí mo ti rí ti pẹ́. Àṣìkò yìí ni mo fẹ́ràn jù lọ. Àṣìkò ọdún yìí a máa múnú mi dùn púpọ̀ púpọ̀.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ìbéèrè yìí ni mo máa ń bi àwọn oníbàárà mi tí mo máa ń ra ọjà lọ́wọ́ wan wípé nígbà wo ni ọjà tuntun yóò jáde. Wọn wá sọ fún mi wípé, ìgbà mí ì wọ́n máa ń sọ fún mi wipé ọ̀sẹ̀ tó ń bọ̀, tàbí oṣù tó ń bọ̀, tàbí ọdún tó ń bọ̀. Ó, ó wà nípa bí irú ọjà tí mo bá fẹ́ àti irú owó tí mo bá ní lọ́wọ́ ló máa ń sọ irú ọjà tí tuntun tí ó jáde àti bí ó ṣe yá tó. Ìgbà mí ọjà tuntun máa ń jáde ní bí oṣù kan tàbí bí ọ̀sẹ̀ kan. Ìgbà mí tí mo bá fẹ́ ra ọjà ńlá pẹ̀lú owó ńlá wọ́n lè sọ fún mi pé ọjà oṣù tó ń bọ̀ ni yóò tó jáde. Ìgbà mí tí mo bá tún wá bi àwọn oníbàárà mi náà, wọ́n máa ń bi mi wípé ìgbà wo ni ọjà tèmi náà ó jáde. Èmi náà o wá bi àwọn tí mo máa ń ra ọjà lọ́wọ́ wọn tàbí tí mo máa ń gbé ọjà lọ́wọ́ wọn wípé ìgbà wo ni ọjà tuntun yóò jáde. Èmi ó sì sọ fún pé àsìkò báyìí o, lọjà mi yóò jáde. Oṣù báyìí lọjà mi yóò jáde. Wọ́n wá sọ fún mi pé kò sí wàhálà o, ìgbà mí wọ́n lè san owó sílẹ̀ wípé tí ọjà tuntun bá ti jáde o, kí ń bá wọn gba tọ̀do awọn sílẹ̀ kí ń bá wọn fi tọ̀do awọn ránṣẹ́ o. Bá ń bá ń lọ.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀, mo fẹ́ràn rẹ̀ nítorí pé ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni ó máa ń jíni láti sọ wípé ojúmọ́ ti mọ́ láti fi wá nǹkan ṣe láti fi mọ wípé ìgbà ọ̀tún tú ti wọ ilé ayé ẹ̀dá àti pé àǹfààní mi tú ti ṣí sílẹ̀ láti ṣe nǹkan rere, láti gbé nǹkan rere ribiribi ṣe. Fún ẹni tí ó bá ti rora rẹ̀ pín tẹ́lẹ̀, ìmọ̀lẹ̀ òwúrọ̀ òun ní ó máa ń jẹ́ ko mọ wípé àsìkò mi tú ti ṣí sílẹ̀ fún àwọn láti tún fi dán nǹkan mi wò, láti tún fi gbé ìgbé ilé ayé, ìgbé ilé ayé mìíràn yàtọ̀ sí èyí tí wọ́n rò pé bẹ́yà ọ burú jái tẹ́lẹ̀, boyà ọlọ́n tú lè ṣí jú wo wọn, tàbí ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ jẹ́ àkókò tó jẹ́, tó jẹ́ wípé a máa ń wo pé àsìkò ti tó láti sinmi láti òwúrọ̀ táa ti bẹ̀rẹ̀ iṣẹ́. Àsìkò ti tó láti sinmi. Fún ìdí eyìí mo fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀, bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ ni àkókò láti sinmi. Ẹni tó ti lọ sí oko, ẹni tó ti lòdò látàárọ̀, ìrọ̀lẹ́ ni gbogbo wọn ó padà wá sílẹ̀ láti wá sinmi láti tún wá múra iṣẹ́ yẹn ijó kejì ìrọ̀. Àwọn àkókò yìí ni àsìkò tó lá mi ní àárín ọjọ́, àsìkò tó máa ń fún ni ní òye àti ìsípáyà láti tún fi gbìyànjú wípé ọjọ́ mi tun wà láti tún fi rí i wípé òní ni mo tó lè gbìyànjú wípé Fún idi eyìí àsìkò méjèèjì yìí ó wà lára àwọn àsìkò tí mo fẹ́ràn jù lọ.

Yorùbá ní “A bèèrè ọ̀nà kì í sìnà”. Ẹni tó bá bèèrè ọ̀nà, òun ni ó máa mọ ọ̀nà ó sì ni ò kín sọ̀nà. Ka béèrè ọ̀nà ó dára gan nítorí pé ààmì ìgbéraga ni fún ẹni tó kàn rìn ọ̀nà tí ò béèrè ọ̀nà. Irú wọn ò kín pẹ́ lọ́nà tí wọ́n fi máa ń sọnù sọ́nà. Ọ̀nà bíbèrè jẹ́ ohun pàtàkì fún arìnrìn àjò tí o ò fẹ́ gbé sọ́nà tí o sì fẹ́ sọnù sọ́nà. Ọ̀nà, ọ̀nà bíbèrè jẹ́ ohun pàtàkì fún ẹni tí ó fẹ́ rin ìrìn àjò kíákíá. Nítorí pé ẹni tí ò béèrè ọ̀nà, a máa gbé ṣáájú a sì máa pẹ́ lájú. Nítorí pé wọn ò kín tètè dé ibi tí wọ́n lọ. Arìnrìn àjò gbọdọ̀ bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Nítorí pé tí kò bá béèrè, ìrìn àjò rẹ kò ní yá. Ìrìn àjò rẹ lè pín si àarin ọ̀nà. Nítorí pé kò béèrè ọ̀nà, o fẹ́ máa fi ìgbéraga rin ìrìn ọ̀nà tàbí ìmọ̀ àmọ̀tán, a máa yẹ kí èèyàn mọ lè bèèrè ọ̀nà. Fún ìdí èyí ó dára kí èèyàn bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tó bá mọ̀ ọ̀nà. Pàápàá jùlọ tó bá máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó lọ́wọ́ àwọn ènìyàn, rí i dájú pé ẹni tó béèrè ọ̀nà náà kì í ṣe arìnrìn àjò tí o mọ̀nà. Fún ìdí èyí o gbọ́dọ̀ bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí pé wọ́n mọ ọ̀nà kí a lè tọ́ni sọ́nà kí èèyàn má bà à gbé ṣáájú tàbí kí èèyàn má bà à pẹ́ kó tó dé ibi tó n lọ.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi. Ǹjẹ́ o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó pa mí lẹ́rìn-ín púpọ̀. Ó mú mi rán tí ọjọ́ tí ọ̀rẹ́ mi kan beèrè lọ́wọ́ mi wípé ṣe mo mọ àmì ìràwọ̀ mi. Èmi náà wá bí leérẹ̀ padà wípé ṣe iwọ naa mọ àmì ìràwọ̀ rẹ? Ó sì bẹ̀rẹ̀ sí ní bá mi ija nu. Mo wá bí wípé ọ̀rọ̀ yìí ó mọ̀ tìi tó ija. Ṣé ọ mọ àmì ìràwọ̀ rẹ? Ó wá beèrè wípé irú ìràwọ̀ wo? Ìgbà náà mo tó mọ̀ wípé kò mọ ìtumọ̀ ìbéèrè tó bi mí gan. Mo wá ṣàlàyé fun bái wípé àmì ìràwọ̀ jẹ́ àmì tí o, o bọ́ sí àsìkò tí wọ́n bí wa. Bóyá oṣù kíní ni o tàbí oṣù kejì o. Ìgbà tí mo wo ìtumọ̀ àmì ìràwọ̀, àmì ìràwọ̀ mi jẹ́ àmì Aquarius nítorí pé wọ́n bí mi ní ogún ọjọ́ oṣù kíní. Fún di èyí ó bọ́ sí àmì Aquarius. Aquarius jẹ́ àmì tó jẹ́ omi àti afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni, agbára omi àti afẹ́fẹ́ ni Aquarius. Nígbà náà ló sèse wá tó ye bí i n tí wọ́n ń sọ nípa àmì, àmì ìràwọ̀. Mo wá bí wípé ìgbà wo ni wọ́n bí ọ̀un? Ó ní, ó wá ní ọjọ́ karùn-ún inú oṣù kẹfà. Mo wá ní èmi ò mọ àmì titẹ̀ o, mi mọ orúkọ àmì titẹ̀ o ṣùgbọ́n titè mi lè mi ti sọ yìí. Àmì tèmi jẹ́ àmì Aquarius. Ẹ̀nù mi sì máa ń dùn wípé wọ́n bí mi sí àsìkò yìí torí mo nífẹ̀ẹ́ sí afẹ́fẹ́ púpọ̀, mò sì nífẹ̀ẹ́ sí omi. Mo máa ń fi omi ṣeré gidi gan. Bẹ́ẹ̀ sì ni mo máa ń bó ara mi sí afẹ́fẹ́ kí afẹ́fẹ́ kó lè wọlé sí mi lára. Ó wá jẹ́ kí n mọ wípé àmì tí wọ́n bí mi sì ó ṣe dédé ara mi nítorí òtútù e fi gbogbo ara mú mi. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ̀ẹ́ sí afẹ́fẹ́ gan. Ara mi lòdì sí ooru. Tí mo bá rí ooru díẹ̀ báyìí, ó lè jẹ́ kí n dákú tàbí kó jẹ́ kí n má ṣe bí ó ṣe yẹ kí ń má ṣe. Ṣùgbọ́n tí ara mi bá tí ń gba afẹ́fẹ́ lásìkò tó yẹ, ara mi máa ń jí pépé. Bẹ́ẹ̀ sì ni ọpọlọ mi máa ń jí pépé lásìkò tí afẹ́fẹ́ tó bá fẹ́ sí mi. Fun idi èyí, mo nífẹ̀ẹ́ sí àmì náà púpọ̀. Àmì Aquarius ni. Bẹ́ẹ̀ ni.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe ìdúnadúrà mí pọ̀. Fún di èyí kódà gan, mo tún máa ń kọ́ àwọn èèyàn bí a ti máa ṣe ìdúnadúrà. Ìdúnadúrà pín sí oríṣiríṣi. Màá sọ ọ̀nà kan tí mo máa ń gbà tí mo sì máa ń kọ́ àwọn èèyàn nípa rẹ̀. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ, ẹni tá bá fẹ́ ṣe ìdúnadúrà, ká mọ́ bẹ̀rẹ̀ láti ibi tó ga, láti owó tó pọ̀, ká bẹ̀rẹ̀ láti owó kékeré. Owó kéré ó pín sí bá yi pé tí a bá fẹ́ ra nǹkan bí one thousand tá tí fẹ́ ṣe ìdúnadúrà rẹ̀, a á sọ báyìí. Bóyá a ti wò pé kiní na kò yẹ kó ju bí three hundred lọ tí wọ́n sì pè é ní one thousand. A á pe, a á sọ fún ọ wí pé ṣé o gba two fifty? Tí wọ́n bá ní kó gba two fifty, a tún lè fi owó díẹ̀ kún. A máa gbe láti ìbẹ̀rẹ̀ lọ sókè kìí ṣe pé a gbe láti òkè wá sí ṣálẹ̀. Lọ́nà yẹn o lè bí ẹni tó fẹ́ ta nǹkan nínú wí pé, à bóòlẹ̀ ṣe ń bá mi ná nǹkan yìí, ẹ pè é níye báyìí mo ti gba. Ẹ tún wáa n ja lọ sílẹ̀. Ó lè bí èèyàn nínú. Ṣùgbọ́n tí ẹ bá nà bọ̀ láti, tí ẹ bá nà bọ̀ láti ilẹ̀, yóò mọ́ wu ẹni tí ẹ fẹ́ ra nǹkan lórí wí pé, à, bá pàṣẹ, lọ́́n ṣa, ń fi kun díẹ̀díẹ̀, o kàn gba ni. So fún di èyí, fún di èyí, ó dáa ká máa nà nǹkan láti ilẹ̀ ju ká nà á láti òkè lọ. Ìdúnadúrà jẹ́ ohun tí ó máa ń ṣẹlẹ̀ láàárín oníbàárà méjì. Ẹni tó bá fẹ́ ra nǹkan àti ẹni tó bá fẹ́ ta nǹkan. Kò sì síye tá lè pé nǹkan tí o bá gba kò gba náà nu. So kò tí ì fa ìjà rara. Ìdúnadúrà ó dáa tí ẹ̀ bá fẹ́ ra nǹkan nítorí pé ó wà lára ètò ọrọ̀ ajé. Ó wà lára ètò ajé, ọrọ̀ ajé kí èèyàn ṣe ìdúnadúrà ọ̀rọ̀. Ó gba, kò gba, kò yẹ kó fájà. Fún di èyí ó dáa ká máa ṣe ìdúnadúrà ọjà tá bá fẹ́ rà nígbà gbogbo àti lásìkò gbogbo.